Ọkọ̀ kò lè ṣiṣẹ́ láìsí ọkọ̀ láìsí epo nínú rẹ̀. Ó dára láti fi epo sínú ọkọ̀ ní ojoojúmọ́ kí o tó kúrò nílé, torí o lè bó sí àdúgbò tí kò sí epo, tí epo tí kò sí epo ní àsìkò tí o bá nílò rẹ. So ó dára láti lò ó láti rà á ní owó kí o tó kúrò nílé, ní tòsí níbi tí o ti lè rí rà.

Ó ti hàn gbangba wí pé àwọn ẹ̀rọ ayélujára wọn a máa rọ́pò iṣẹ́ tí ènìyàn ń ṣe, ṣùgbọ́n ó ní àwọn ǹkan tí ènìyàn ń ṣe tí àwọn ẹ̀rọ yìí tí wọn ò lè dípò. Eléyìí tó wà, tó wà, eléyìí tó ṣe pàtàkì jù nínú wọn ni wọ́n ò lè ronú bí ènìyàn, wọ́n ò lè ṣe àtúnṣe, tí wọ́n bá láì, wọ́n ò lè ṣe àtúnṣe fúnra wọn láìjẹ́ pé ènìyàn wà níbí.

Bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ti ń pẹ ja. Ẹja pípa jẹ́-- eré ìdárayá tí mò fẹ́ràn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ apẹja, wọ́n pa fún láti pèsè oúnjẹ fún ẹbí wọn. Ṣùgbọ́n èmi fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí eré ìdárayá, ó jẹ́ nǹkan tí mo máa ń dùn láti ṣe.

Eré ìdárayá ó ṣe pàtàkì fún ọ̀mọ̀ ènìyàn, ẹ̀ẹ̀kan gbòógì nínú wọn ni eré sísá. Eré sísá jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti ìgbà tí mo kéré. Kete tí a bá ń ṣe nígbà tí mo ti wà ní ilé-ìwé. Bó tilẹ̀ jẹ́ pé èmi kọ́ ni mo ti lè mọ jáfáfá, èmi kọ́ ni mo mọ eré sá jù láàrín àwọn akẹgbẹ́ mi, ṣùgbọ́n mo fẹ́ràn láti kópa nígbàkígbà tí ààyè bá yọ láti ṣe eré sísá.

Nǹkan gbóògì nínú ayé ọmọ ẹ̀da ènìyàn ni láti rò bí ayé rẹ ò ṣe tẹ̀síwájú. Èyí máa ń ṣẹlẹ̀ sí mi níṣò tí mo bá dáwà. Àti nígbà tí nǹkan ti sọlẹ̀ sí mi látẹ̀yin wa. Èyí máa ń jẹ́ kí n lè fi ara bálẹ̀ ronúni pá bí àwọn àṣìṣe tí mo ṣe à tí bí ìnṣe ni lè ṣe bẹ́ẹ̀ mò.

Eléyìí jẹ́ ǹkan tí iṣẹ́ tí mo yàn láàyò tí a ń pè ní contest writing. Mo ṣe láti two thousand and nineteen dé àsìkò yìí. Bo tilẹ̀ jẹ́ pé mi ò r'òwo nibe bí i tí ìgbà náà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń bá kọ́ wọn, ṣọ́ọ̀ dáadáa bí i tí tẹ̀lé mọ Ṣùgbọ́n ó jẹ́ kí n tí mo mọ̀ nípa rẹ̀ tí mo dé se fun ìgbà pípẹ́.

Nǹkan tó ṣe pàtàkì ni wípé oríṣiríṣi ènìyàn ni ó máa ń bá èyàn ràjà, àti pé oríṣiríṣi oríṣiríṣi ipò ọkàn ni wọ́n máa ń wà tí wọ́n bá ràjà. Elòmíràn a máa kanrà tí o bá wà ràjà, ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì ni pé kí o tan tí wọ́n bá fẹ́ ra fún ọ, kí o dẹ̀ wípé, ó, o bọwọ̀ fún wọn.

Àwọn tí ó máa ń lo iPhone ni e le yíwà fún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n mo, mi ò ní iPhone ṣùgbọ́n mo mọ̀ nípa iCloud àbí iPhone-- a, iPhone-- Apple Cloud.

Ṣé o mọ̀ ná ra e kò sí bí ó ti fẹ́ dáhùn béèrè èyí tí kò ní rí bí i wípé oní ààrun ọpọlọ. Níná ara ẹni ló lè jẹ́ ǹkan tí ó lè jẹ́ ǹkan tí kò, tí kò, tí kò ní jẹ́ ìtẹ́wọ gba à.

Ìgbà wo ni kí ń ní àla burúkú? Ọ̀pọ̀lọpọ̀ èeyàn nígbágbo pé àlá gọ̀, ṣùgbọ́n ohun tí ó pàtàkì fún ẹnikẹ́ni láti mọ̀ ni pé àlá ò gọ̀. Ìtumọ̀ rẹ̀ ló kán yàtọ̀. O lè láàlá rí ẹnìkan pé ó ṣe ǹkan tí kò dáṣẹ́, kódà jẹ́ pé ẹni náà kò ní èrò burúkú sí ẹ látìgbà tí ó ti dáyé. Àlá máa ń jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí a súnmọ́ Ọlọ́run, nítorí pé àdúrà ṣe kókó lẹ́yìn tí ọba lá'àlá kí olúwa kí ó pá a mọ̀. Òún tó dẹ́ tun dára jù ni wípé kí ó ṣe àdúrà ní ìbákígbá tí ọba lá'àlá burúkú. Kí ó dè rí i wípé ó sọ fún ẹni tí ó dé ro èrò burúkú sí ẹ, wá ẹni kan tó súnmọ́ ẹ tí ó lè máa sọ àlá ẹ fún un.

Súnkẹrẹ fàkẹrẹ okọ jẹ́ nǹkan tí èèyàn ò le ṣe àdeku rẹ̀ níbikíbi ní orílè-èdè Nàìjíríà. Ṣùgbọ́n orílè-ọ̀nà tí ó dára jù ni láti wá ẹrọ alùpùpù tí ó jẹ́ ọ̀kadà àbí ọ̀kadà. Àwọn ni ó lè, àwọn ni ó dùn kojú èdè náà kọ. Tí ó bá jẹ́ pé ibi tí ò ń lò o ní láti dé bẹ̀ ni kíákíá, ó dára láti wá ẹrọ alùpùpù àbí ọ̀kadà tí ó lè gbé ẹ dé bẹ̀ torí àwọn.

Gẹ́gẹ́ bí Mùsùlùmí, ìgbàgbọ́ wà wipé obìnrin kò sí ìgbàláyè fún obìnrin láti máa lo tùràrí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, mo máa ń lo tùràrí ní oòrékòóré. Agaga ìgbà tí mo bá fẹ́ lọ sí mọ́ṣáláṣí ní ọjọ́ jímọ̀ láti lọ kí ìrun àkẹ́pa pọ̀. Ìdí tí wọ́n kìí sí ìgbàláyè fún obìnrin láti lo tùràrí nínú ẹ̀sìn mi ni pé ó máa ń fa, ó máa ń jẹ́ kí, ó máa ń fa, ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa jí wọn wò torí oorun tí o máa jade láti à tùràrí, ó le.

Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí èèyàn tí mo jẹ́. Mo fẹ́ran la tí ṣiṣẹ́ ní ibi tí ó pa lọ́lọ́ tí kò ṣe àriwo níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àfààní wà nínú iṣẹ́ ìta gbangba. Mọ iṣẹ́ náà, àwọn iṣẹ́ tí èmi yań láyò ko nilo lati je ise ita gbangba. Ànfààní àwọn tó bá jẹ́ adériním pòṣónú àbí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mìíràn bí i àwọn iṣẹ́ mìíràn láti kúrò ṣẹ́ ṣẹ ní tí ó dùn ṣe nita gbangba.